Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? A, tá bá fẹ́ sọ oúnjẹ tí mi ò mọ̀ bí a ṣe ń ṣe dáadáa, òun ni àmàlà àti ọbẹ̀ ewédú. À, mi ò mọ̀ bó ṣe ń ṣe òun.

Oṣù wo nínú ọdún yìí ni mo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù December. Mo fẹ́ràn oṣù December gidi gan torí pé àsìkò ọdún ni. A máa ń jẹun, a máa ń mu, a máa ń mu ǹkan tí a fẹ́, a máa ń jẹ oúnjẹ tí a fẹ́ so. Ah! Ọdún tí mo fẹ́ràn gan ni ọdún ayo ni, ọdún ayo ni mo, mo fẹ́ràn gidi gan.

O ti pẹ́ tí mo ti lọ sí ọ̀dọ̀ dókítà, ó ti pẹ́ gan. Mo dúpẹ́ fún Ọlọ́run pé mi ò kí ń ṣa àìsàn bẹ́ ye, mi ò kí ń ṣe àìsàn. O ti pẹ́, o ti tó bí ọdún méjì ńi isi gan mi ò lọ sí, mi ò lọ sí ọ̀dọ̀ dókítà o. Mo dúpẹ́ fún Ọlọ́run.

Ibi tí mo ti ń ṣiṣẹ́ mo ní káàdì. Iṣẹ́ eṣọ́ ni mò ń ṣe, iṣẹ́ security ni mò ń ṣe. Wo ti fún wa ní káàdì iṣẹ́. Tí mo bá jáde, tó bá bi mí lẹ́rẹ́ pe iṣẹ́ wo ni mò ń ṣe, màá sọ fún wọn pé iṣẹ́ security ni mò ń ṣe. Màá mú káàdì mi jáde pé ẹ wò. Ẹni tí ó bá ti rí bẹ́ yẹ̀ máa mọ̀ pé òótọ́ ni mò ń sọ.

Sibi orin, mi ò lọ síbi orin rí o. Mi ò tíì lọ síbẹ̀ rárá. Mi ò lọ síbẹ̀ rí. But, àsìkò yìí next year, ọdún tó ń bọ̀ àsìkò yìí, màá lọ sí, màá lọ sí ibi orin. Màá lọ sí ibi orin.

Àwọn tó máa ń ra ọjà mi, màá béèrè lọ́wọ́ wọn pé, ṣé o fẹ́ràn nǹkan tí mo tà fún wọn Ṣé wọ́n, báwo ni wọ́n ṣe rí? Báwo ni wọ́n ṣe, ẹ́, ìgbà tí wọ́n lòó, bawa lo, báwo ló ṣe ṣiṣẹ́? Tọ́ bá ti sọ fún mi nǹkan tí wọ́n rò, èmi náà máa mọ̀ pé ẹẹ́, mò ń, mo n gbìyànjú ní ni nǹkan tí mò ń ṣe. Ó níyẹn ò.

Àwọn tó máa ń ṣe ọjà ni mo máa ń pè. Mo máa ń pè wọ́n kó, kó gbe wá, kó gbe wá sí ibi tí mo ti ń tà. Máa pè wọ́n pé mo nílo ọjà yín o, mo, mo fẹ́ kí nì yi kẹ́ gbé wá fún mi. Bí ó bá gbé wá máa, máa rà lọ́wọ́ wọn. Lá-- ẹ, àwọn èèyàn méjì gan an láti social media ni mo máa ń rí wọn. Tí mo bá ti rí nǹkan tí wọ́n ń tà pé àá nǹkan yìí dára lójú mi o. Màá pe wọ́n, máa bi wọ́n lérè pé mélòó ni wọ́n máa ń tà fún iye owọ̀. Tí wọ́n bá ti sọ fún mi, nǹkan tí wọ́n máa ṣe tí mo bá fẹ́ràn, màá sọ fún wọn kó kó wá.

Gidi gan, mo fẹ́ràn oúnjẹ tó ní ata o. Ọbẹ̀ ata, mo máa ń jẹ ọbẹ̀ ata gan. Tí ìyá mi bá sè ìrẹsì àti ọbẹ̀, ìrẹsì àti ọbẹ̀, Ó ni mo fẹ́ràn jù. Wo, kó má fi tomati sí i gan, màá jẹ. Àwọn ẹyọ mi, àwọn ẹyọ mi sọ pé wo, wo o fẹ́ràn oúnjẹ tó láta. Èmi mo fẹ́ràn oúnjẹ tó láta o. Oúnjẹ tó láta gan ni mo jẹ jù. Àwọn mii máa ń sọ pé ó máa, ó máa ń fà kí inú máa rúnwọ́ but, kò ṣe mí rí. Oúnjẹ ata, òhun ni mo, òhun ni mo fẹ́ràn jù torí pé tí mo bá jẹ ẹ́, ó máa ń fún-- ó ní, ó ní nǹkan tí ó máa ń ṣe sí ahọ́n mi tí mo bá n jẹ ẹ́. Mo fẹ́ràn gidi gan.

A ní Google.com, a ní Bing.com, a ní Nairaland.com, a ní Naijaloaded.com, a ní Facebook.com, Twitter.com, Instagram.com, Tiktok.com. Àwọn tí mo mọ̀ ni ẹ.

WC ni mò ń lò, WC toilet, òun ni mò ń lò. Wọn máa ń ra omi sí toilet, mo máa ń ra tissue, mo máa ń ra nǹkan táa fi ń fọ nínú toilet, mo máa ń ra gbogbo ǹkan yẹn, nǹkan tí mo máa ń lò nìyẹn.